Ìbéérè yìí ni o sọ wípé, báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ. Èmi máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nípa láti máa lọ sí restaurant. Èmi máa ń lọ sí restaurant láti lọ ra snacks àti ice cream tí èmi máa mu. Ẹ̀mí náà ni dé máa ń ra snacks àti nǹkan drinks fún àwọn ọ̀rẹ́ ẹ̀ mi àti àwọn mọ̀lẹ́bí mi. Báyìí ni èmi ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Ìbéèrè yìí ni ó béèrè wípé oṣù wo ni a bí ọ? Oṣù tí wón bí èmi ni oṣù October. Oṣù October jẹ́ oṣù kẹwàá nínú ọdún. Oṣù kẹwàá ni èmi máa ń ṣe ọjọ́ ìbí mi ní gbogbogbà. Èmi dẹ̀ fẹ́ràn pé mo jẹ́ ẹni tí wọ́n bí ní oṣù kẹwàá.

Ìbéèrè yìí ni ó sọ wípé, ìbo ni o fẹ́ lọ ṣi ìsinmi? Èmi fẹ́ lọ ṣe ìsinmi ní ìlú Amẹ́ríkà. Ìlú Amẹ́ríkà ni ó wù mí láti lọ ṣe ìsinmi tí àwọn eléèbò pè ní vacation. Ìlú Amẹ́ríkà jẹ́ ìlú tó dára gidi gan julọ̀ ní àgbáyé. Torí èyí ni èmi ṣe fẹ́ lọ ṣe ìsinmi ní ìlú Amẹ́ríkà.